Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ pèsè orísun méjì. Ní ìgbà mìíràn, máa jẹ oúnjẹ tó fẹ́lẹ́, ní ìgbà mìíràn máa jẹ oúnjẹ olókèlè. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ oúnjẹ tó fẹ́lẹ́ bí ìrẹsì tàbí kí n mọ ẹ́kọ ní òwúrọ̀

Ṣé o máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo jẹ ẹnìkan tí ó máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀ dáadáa. Bí mo bá ti wọ ọkọ̀ ni màá mú bẹ́nítì inú ọkọ̀ ni màá fi sí ara. Màá sì jókòó sí ẹkùn ìjókòó nínú ọkọ̀. Mi ò ní kí sáré kọjá bí ó ṣe yẹ gẹ́gẹ́ bí òfin Ìyàrá ọkọ̀. Bẹ́ẹ̀ náà ni mo sì máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Oríṣiríṣi ọ̀nà ni mo fi máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́. Látàrí wípé ibi iṣẹ́ mi ò kọ́ kí a má dáhùn fóònù. Àkọ́kọ́ ọ̀nà ni wípé mà á gbé fóònù mi sí etí, mà á sì dáhùn fóònù náà. Ẹ̀lẹ́ẹ̀ keji ni wípé mo lè, mo lè ran àwọn ènìyàn láti bá mi gbé fóònù náà bí mo bá ń ṣiṣẹ́ ní ọwọ́

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo fi máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lo oríṣìíríṣìí ọgbọ́n bíi ìkóná mapo láti má lè jẹ́ kí ẹni kankan wọ ààyè ìkọ̀kọ̀ mi. Ni ìgbà mìíràn, màá máa fi ohùn mi tàbí ọwọ́ mi ṣe ìsíná ààyè mi nínú Íńtánẹ́ẹ̀tì. Bí mo bá si ti lòótan, màá tún fi àwọn oríṣìíríṣìí ọgbọ́n, màá tún fi tì í.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà màá ma kọ ìwé bẹ́ẹ̀ni màá ma kọ bí wọ́n ṣe ń sè oúnjẹ, mo sì máa ń kọ bí wọ́n ń ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó papọ̀ mọ́ ìgbésí ayé na níbẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó má a mún mi rẹ́rìn. Ní ìgbà tí mo bá wo fíìmù lórí tẹlifísàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ aláwàdá a ma mú mi rẹ́rìn. Ní ìgbà miran sì ni yí, eré tí mo bá ń bá àwọn ènìyàn ṣe, a má a mú mi rẹ́rìn náà pẹ̀lú ọmọ mi tó ṣe pé ó mọ n panilẹ́rìn náà, a tun má a mú mi rin ẹ́rìn.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, ó rọrùn fún mi láti darí Àwọn ènìyàn nítorí pé kí ni nígbà tí mo jẹ́ olórí ilé-ẹ̀kọ́ mi àwọn ìwọ̀nba ènìyàn tí a jọ ń ṣe iṣẹ́ pọ̀ mo ń darí wọn tí wọ́n ò sì fún mi ní wàhálà púpọ̀ pẹ̀lú àánú Ọlọ́run.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ ó ní àwọn èròǹjà asara lóore ní inú eleyii tó lè mú kí egungun ènìyàn kò le dáadáa. Bẹ́ẹ̀ni, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà dára púpọ̀ látari wípé a máa rán ni lọ́wọ́ lẹ́nu iṣẹ́ láti lè ṣe iṣẹ́ dáadáa kí ilẹ̀ tó sú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn ni àná nítorí pé kọ́nikọ́ni ni mí kí ń ṣe olùkọ́. Mo sì lọ sí ilé ìkàwé ní àná, èyí wọn ọjọ́ ajé láti lọ kọ́ àwọn ọmọ ilé ìwé.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Awọn ẹrọ mí fún iṣẹ ọjọ iwájú pọ̀ gan, látari wípé ọjọ́ iwájú jẹ́ asiko tí èèyàn gbọdọ ronú fún. Nídi èyí, ní ọjọ́ iwájú mo ní àwọn èrò láti gbin ọ̀pẹ, bẹ́ẹ̀ni, fún ọjọ́ iwájú láti lè máa ṣe nkan bí ẹyin, lẹ́lẹ̀ kejì èwà. Mo tún ní àwọn èrò láti gbin bíi kòkó fún ọjọ́ iwájú.

Ṣé o máa ń ra nǹkan lórí íńtánéètì íńtánẹ́ẹ̀ti Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íńtánéètì dáadáa. Àwọn nǹkan tí mo ti rà ri, ó ní nǹkan bí bàtà, ago àti ẹ̀rọ kọ̀m̀pútà tí mo rà ní bi íńtánéètì.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa tí àwọn náà sì mọ̀ mi látàrí wípẹ́ a máa ń bá aládùúgbò wa ṣépọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ aládùúgbò wa náà ni a sì tún máa ń pẹ̀ síi ìdí àjọyọ̀ àti àsẹ́yẹ eléyi tí a bá ń ṣe.

Báwo ni o ṣi máa ń pàrọ̀ ọkàn rẹ? Ìparó ọkàn ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ọmọ eniyan. Látàrí àdínu tàbí ìgbìyànjú tí ẹ̀dà bá fẹ́ ṣe fún ra re. Nígbà mìíràn tí ènìyàn bá fẹ́ ṣe dáadáa kàn fún ẹlòmíràn, látàrí wipé ènì yen ṣe dáadáa síi, èèyàn náà á pàrọ̀ ọkàn, á ti ìgbìyànjú láti le fi lékún oore tí èèyàn fẹ́ ṣe fún ènìyàn. Bí mo bá fẹ́ pàrọ̀ ọkàn mi, mo máa ń gbìyànjú láti rí wipé lórí dáadáa ni mo pàrọ̀ ọkàn mi fún.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Rárá, mi ò fẹ́ràn láti pín oúnjẹ mi. Àyàfi tí mo bá rí ẹni tí ebi ń pa, mo lè fún nínú oúnjẹ mi nítorí pé mo nífẹ̀ẹ́ oúnjẹ púpọ̀. Ní dí ẹ̀yìí, mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó ní etí méjì tí Ọlọ́run Ọba Elédùmarè, ó sì ṣe etí náà ní eléyìí tí ó ń gbọ́rọ̀. Bẹ́ẹ̀ni, bí ènìyàn bá bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́, etí mi ò sì fún mi ní wàhálà. Kò ní ìdọ̀tí, bẹ́ẹ̀ ni, kò ní àìsàn kankan. Fún ìdí èyí, etí mi dára púpọ̀.

Àwọn ohun kan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi púpọ̀ ní ara rẹ̀ ni ìdojúkọ iṣẹ́ mi gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ, ìtètè dé ẹnu iṣẹ́, bẹ́ẹ̀ ni mo sì tún máa ń gbìyànjú láti jẹ́ olùṣe dáadáa jùlọ láàárín àwọn akẹgbẹ mi.